Ohun méjì tí mo yàn láìpẹ́ ni rice àti ẹwà. Èyí tí mo máa ń mú nínú rẹ̀ jẹ́ ìrẹsì torí ìrẹsì kò i gbá àsìkò tó pọ̀ láti ṣe. Í kan kò ì gbá àsìkò tó pọ̀ láti ṣe. Tí èèyàn bá ti da sórí iná, kò ní gba yàn lásìkò púpọ̀. Ohun tó sì, ó sì tọ́. Ìpinnu mi ni mo mú ìrẹsì. Ohun sì tọ́ si to ni mo siṣe. Bo ṣe tọ́ ni pé mo wò pé ọjọ́ tí ń lọ, ebi sì ń pa mí. Mo kàn need atí mú ǹkan, mo mú ìrẹsì ni mo sì mú. Nígbà tí mo wá mú ìrẹsì, mo sì kò sì pẹ́rẹ́ náà. Mo fi ata si, mo se ata si mo si je.

Àwọn nkán mẹ́ta tí màá ṣe ní àsálẹ́ yìí ni, màá dàá, màá dáná oúnjẹ, màá tẹ fóònù díẹ̀, màá wo fíìmù kí arà mi, nítorí mo ti ṣiṣẹ́ láti àárọ̀. Má tẹ fóònù díẹ̀ ki, máa wo filmu, máa jẹun, nka bíbélì mi àwọn ǹkan meere meere pọ̀ tí mo lè ṣe ní alẹ́ kín tó lọ sùn.

À mo mọ bá ṣe ń gun kẹ̀kẹ́. Ta a bá fẹ́ gun kẹ̀kẹ́, a o kọ́kọ́ jókòó dáadáa lórí kẹ̀kẹ́ náà. Ta a bá ti jókòó tán lórí kẹ̀kẹ́ náà, a á dì wájú mú, a á dì clutchi mú, a á dì gbogbo ẹ̀ mú kí a má ba à fi lè ṣubú. Tá a bá ti di òkú tí a ti di mú, a á ní mọ́, a á mọ̀, a á ní mọ́ wo lẹ́lẹ̀, á rọra mọ́tẹ́. Pedal náà ni kó mọ lọ, kó mọ lọ. Torí tí a bá ń wo lẹ́lẹ̀ tí a ò mọ wo wájú, a lè lọ múrí wọ gbó. Tó a need àti di mú, tí a bá ti di kiní mú, a wàá mọ̀ wo, a mọ̀ ránra mọ́tẹ́ díẹ̀, díẹ̀, díẹ̀, díẹ̀, díẹ̀, díẹ̀. Àwọn mi tó bá mọ̀ bó ṣe ń ṣe gáárù, wọ́n ń nàró lórí ọ̀kadà tán ṣe, wọ́n ń nàró lórí kẹ̀kẹ́ tán ṣe ń ṣe gáárù. So bó ṣe? Bó ṣe ń ṣe, bó ṣe ń gun kẹ̀kẹ́ kò lọ fà rárá.

Tí mo bá ti fẹ́ da èdè míìrán pọ̀ mọ́ Yorùbá nínú ìránṣẹ́, ǹkan temi máa ń ṣe lálákọ̀ọ́kọ́ ni pé bóyá tí mo bá ti ń sọ̀ yorùbá un lọ ti n ba ti ri pé, "àá o ti-- mi ò mọ̀ bí màá ṣe pé dáadáa. Ní kinni?" Mo lè gbé sí English bí kí máa sọ, bí kí máa sọ pé "dákun, bá n ṣe kinni" tí ǹ bá wá rí sọ́. Mo lè sọ pé "dákun, bá help me do this thing." Ǹkan tó bá wà lọ́kàn mi nígbà yẹn ni màá lò. Bo bá ṣe wá sí mi lẹ́nu, àbí bó bá ṣe wá, ni màá kàn gbé kalẹ̀, màá sì ṣọ́.

Mo fẹ́ràn ibi tó pọ̀ gan o. Mo fẹ́ràn kí n máa lọ ṣọ́ọ̀ṣì. Mo fẹ́ràn kí n máa lo bóyá àwọn bíi wedding party, wedding, ìgbéyàwó family member mi mo fẹ́ràn kí n máa lọ ibi tí wọ́n tí ń wo fíìmù, ilé ìwo fíìmù sinimá. Mo fẹ́ràn kí n máa lọ lóríṣiríṣi àwọn èeyàn à kí n kí n máa lọ tour, kí n máa explore gbogbo world.